Àsìkò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, ọmọdé ni mí so mo ṣi ń jẹ oúnjẹ alẹ́ ní ìkọbìí aago méje ní ìrọ̀lẹ́. Mo máa ń jẹ oúnjẹ mi, oúnjẹ alẹ́ mi, àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ni aago méje ní ìrọ̀lẹ́, 7:00 PM ní ìrọ̀lẹ́ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Mo máa ń jẹ díẹ̀ díẹ̀ lalẹ but mo má ń jẹ́ oúnjẹ ní àgọ́ méjọ na, but kò kín ṣe ìgbà ìgbà so ago méje alẹ́ ni mo má ń jẹ́ oúnjẹ alẹ́ mi.

Ah! Nígbà wo ni mo kẹ́yin lọ sọ́jà? Ní oṣù, oṣù tó kọjá yìí náà ni mo lọ. Oṣù tó kọjá yìí, kò tíí ẹ pé rárá, oṣù tó kọjá yìí náà ni mo lọ. Mo tẹ̀lé mọ́mì mi, a lọ ra aṣọ, a lọ ra bàtà, a lọ ra gbogbo ǹkan, so mo tẹ̀lé wọn so that mo lè help wọn nítorí àwọn nikan wọn ò le dá gbé. Ìgbà wo ni mo kẹ́yin lọ sọ́jà? Oṣù tó, oṣù tó, tó ṣẹ̀ṣẹ̀ lọ ni, kò tíí ẹ, kò tíí ẹ, kò tíí ẹ jìnnà rárá. Ìgbà tí mo lọ, tí mo kẹ́yin, kò jìnnà rárá, so oṣù tó, tó ṣẹ̀ṣẹ̀ kọjá ni, kò tíí ẹ pé tí mo, tí mo ti ṣẹ̀ṣẹ̀ lọ.

Rárá, mi kì n wọ fìlà, mi kì n wọ fìlà rárá. Mi, mi like fìlà rárá but mo máa ń wọ fìlà lẹ́ẹ̀kọ̀kan. Maybe nítorí àwa Yorùbá a máa ń wọ fìlà fún maybe a fẹ́ ṣe ọdún. But mo máa ń select fìlà. Kò kín ṣe gbogbo fìlà ni mo máa ń wọ, nítorí pé shape orí mi, ó, ó máa ń select, ó máa ń select fìlà. So mi kì í wọ gbogbo fìlà, kò kín ṣe gbogbo fìlà tí mo máa ń wọ. Mi like, mi, mi like kí ma wọ fìlà bẹ́ẹ̀ nítorí pé irun mi ó gùn díẹ̀. So mo like ìrùn mi, mo like ki n máa show irun mi. Bẹ́ẹ̀ ni, so mi kì í n wọ fìlà bẹ́yen Mo máa ń wọ fìlà lẹ́ẹ̀kọ̀kan, maybe ta báa ń ṣe ọdún, ti a báa ń ṣe party, ti a báa ń ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ọdún.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast dáadáa. Mo máa ń gbọ́ láti inú ìwé ìròyìn, mo máa ń gbọ́ dáadáa lórí rédíò, mo máa ń gbọ́ podcast bí àwọn kan bí Radio Station Early Morning, àma-- mo máa ń gbọ́ 106.5, 107.5 lórí rédíò ní, ní Country mu yes. Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ rédíò dáadáa, mo máa ń gbọ́ podcast. Podcast pọ̀, mo máa ń gbọ́ tí orin, mo máa ń gbọ́ tí àwọn, àwọn oníṣèlú, mo máa ń gbọ́ tí àwọn ilé tó máa ń, tó máa ń act àbí àwọn ilé tó máa ń ṣe òfófó lórí niú-- lórí rédíò mo máa ń gbọ́ dáadáa. Mé-- bẹ́ẹ̀, mo máa ń gbọ́ lórí phone mi tàbí lórí rédíò mi.-- nítorí pé mo ní rédíò, mo ní tẹlifíṣàn, mo ní fóònù, mo dẹ ní ẹni tó máa ń play ẹ̀ lórí speaker ẹ ni ta. Ẹ̀ni yẹn jẹ́ baba so mo máa ń gbọ́ podcast dáadáa. Mo máa ń gbọ́ láti kó ki ẹ̀ kò ti ẹ́ tí ń ṣe láti ibìkan, láti ibi gbogbo ni mo máa ń gbọ́ podcast dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Mo máa ń ṣe yoga láàárọ̀ àti tí mo bá sùn, tí mo bá fẹ́ sùn, mo máa ń ṣe yoga nítorí pé ara mi stiff gan. Sometimes ara mi máa ń stiff, so mo máa ń ṣe yoga, mo máa ń stretch ara mi. Mo ti ẹni yoga mat, mo yí, mo ní ẹni yoga tó ń, tí àwọn òyìnbó yín ń pè ní mat. Ẹni, ẹni ni a máa ń pè ní mat. Soo mo ní mat yẹn mo dẹ̀ ní aṣọ yoga ná. So mo máa ń, mo máa ń stretch ara mi so that ara mi ò ní, òun ni máa stiff mọ́ nítorí pé ara mi máa ń stiff dáadáa. Mo máa ń ṣe yoga dáadáa láàárọ̀ lárọ̀, especially Saturday, especially ọjọ́ Saturday mo máa ń ṣe yoga dáadáa.

Mo fẹ́ràn ẹ̀wà, mo fẹ́ràn ẹ̀wà elépo, elé-ẹ́wà elépo ni mo fẹ́ràn ju gbogbo oúnjẹ tí mo fẹ́ràn jù lọ. Mo dẹ̀ fẹ́ràn fried rice, mo fẹ́ràn fried rice, etí ti ìlú wa ni o, kó kí n ṣe ti àwọn òyìnbó, àwọn òyìnbó òṣì na máa ń ṣe, òṣì na máa ń ṣe. But mo fẹ́ràn ti, ti ìlú wa fried rice àti ẹ̀wà agoyin. Ti a bá fẹ́ pò pọ̀, ti a bá fẹ́ pò pọ̀ a máa máa ṣe rice and beans. Àh! Mo fẹ́ràn e, ah, mo lẹ̀ kú torí rẹ̀, mo fẹ́ràn e dáadáa. Ǹkan tó bá, tó bá ṣà jẹmọ́ rice àti ẹ̀wà, mo ṣa fẹ́ràn e. Ni bíi ẹ̀wà agoyin, ẹ̀wà elépo, tàbí rice, tàbí jollof rice, tàbí fried rice, gbogbo ẹ́ ṣa ni mo fẹ́ràn. Mo dẹ̀ fẹ́ràn ẹ̀ran normal, ma a máa fi ǹkan sórí ẹ̀, mo fẹ́ràn ẹ̀ran, mo fẹ́ràn ẹyin. Àwọn e oúnjẹ tí mo fẹ́ràn jù lọ niyen: ẹ̀wà àti rice.

Rara, mi kì í kọ́, mi kì í kọ́, kọ́ nkankan lórí Íńtánẹ́ẹ̀tì. Rara, mi kì í kọ́ nkankan nítorí pé mi wà use to Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mi wà use to Íńtánẹ́ẹ̀tì dáadáa. Bí àwọn ọ̀rẹ́ mi, bí àwọn mi wà use to Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mi ti è mọ̀ kọ́, mi ti è mọ ìkọ́ púpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì rara. So, mi mọ̀, mi mọ̀, mi, mi kọ ìkọ̀rí lórí Íńtánẹ́ẹ̀tì rí. Mi ti kọ ẹ̀yìn tí lórí Íńtánẹ́ẹ̀tì rí. Mo kò máa ma wo fídíò lórí Íńtánẹ́ẹ̀tì mọ́. Mi ti kọ ẹ̀ni tí lórí Íńtánẹ́ẹ̀tì.

Rárá mi tíì lọ sí Àgọ̀ rí. Mo máa ń gbọ́, mo máa ń gbọ́ bọ̀ mi, mi tíì lọ síbẹ̀. Mo dé nífẹ̀ẹ́ láti lọ síbẹ̀ bọ̀ mi tíì lọ síbẹ̀. Rárá mi tíì lọ síbẹ̀ ṣùgbọ́n mo máa-- but àwọn òbí mi ti lọ síbẹ̀, àwọn ọ̀rẹ́ mi ti lọ síbẹ̀. Wọ́n máa ń ròhìn yẹn fún mi but mi tíì lọ síbẹ̀ bẹ́ẹ̀. Mo kan máa ń gbọ́. Mo dè máa rí lórí Íńtánẹ́ẹ̀tì lórí àwọn kìnnìyàn but mi tíì lọ síbẹ̀ rárá. Mi tíì lọ síbẹ̀

Níbo ni mo máa ń ra ǹkan? Everybody máa ń ra ǹkan lọ́jà ni. Mo máa ń ra ǹkan lọ́jà, mo máa lọ sí ọjà. Ibi, ibi ai a máa ń pè ọjà wa ní ilé-ìwé, a ní ilé-ìwé, a ní Ìkọ̀tún, a dẹ̀ ní Oshodi, a ní Lagos Island, a ní, a ní ó ṣà pọ̀ ṣà, but ọjà, but ọjà àwọn ọjà yẹn wọ́n ní léwu léwu. Àwọn kan pọ̀, àwọn kan ò pọ̀. Ehhen So mo máa lọ sí ọjà láti mu lá- lá- láti lọ ra ǹkan tí mo ní, tó bá jẹ́ oúnjẹ, tó bá jẹ́ aṣọ, tó bá jẹ́ bàtà, tó bá jẹ́ ìpara, tó bá jẹ́ kí, tó bá jẹ́ oúnjẹ, tó bá jẹ́ àwọn kiní yen sa. Mo máa lọ sí ọjà láti lọ ra ǹkan. Tàbí, tàbí mo lọ sí, tí ó bá jẹ́ ǹkan kéékèèké mo máa lọ sí inú street wa a ní shop púpọ̀, a ní retailer shop tó pọ̀ nís- ní inú street wa tó mú, tí wàá-- tí mo bá fẹ́ ra ǹkan tó kéré, màá lọ síbẹ̀, màá ra ǹkan tó kéré, màá dẹ̀ padà lọ síbí.

Rárá, mi like ẹrọ ìgbésoké. Mi ò like rárá. Mi ò fẹ́ràn lọ ẹrọ ìgbésoké. Mi ò fẹ́ràn dáadáa. Àwọn kan sọpé àwọn tó pọ̀ gán sọ pé wọ́n like e, but mi ò like bẹ́yen, nítorí pé, mi fẹ́ máa ṣe àwọn kínní sáà. Mi like, mi like ki máa, mi fẹ́ràn lo èro igbesoke. Mi ò fẹ́ràn lọ èrò ìgbésúkẹ́ rárá. Mi fẹ́ràn èrò ìgbésokẹ́, mi fẹ́ràn e rárá.

Ibí iṣẹ́, báwo ni mo máa ń rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi. Ibi iṣẹ́ mi ò jìnnà rárá nítorí pé, ẹm, mi tíì máa, mi tíì ní iṣẹ́ tó ga. So iṣẹ́ tí mò ń ṣe ni farm. Mo máa ń lọ sí farm. So farm mi ó dẹ́wà ní sálẹ̀. Màá kán jáde láti inú yàrá mi, láti inú ilé mi. Màá dẹ̀ lọ sí sálẹ̀ street wa, sí sálẹ̀ àdúgbò wa. Màá dẹ̀ lọ sí farm, màá dẹ̀ padà sílé tí mo bá ti ṣetán. Ibiṣẹ́ mi ò jìnà rárá so ìrìnàjò yẹn kò, kò rù. Kò dàbí pé màá gbé mọ́ruwa, máa gbé ọ̀kadà, kò jọ́ bẹ́ẹ̀. Màá kán jáde, màá kán fẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́ mi. Iyen ni mò máa ń ṣe l every day, every day tí màá gba salary end of the month. Ibi iṣẹ́ mi kò jìnnà, so ìrìnàjò yẹn ò jìnnà.

A wà níbí báyì a ní pyjamas. So anything tí a bá kó sí lálẹ́, kí la má wọ̀ nígbà tí a bá fẹ́ losu. Mo má wọ̀ níbí boxers mi, underwear mi ni mo wá wọ̀ tí mo bá fẹ́ sùn. Sometimes, má wọ̀ aṣọ mi, aṣọ tí mo wọ̀ lọ́jọ́ ẹn. Tí kò bá jẹpe mi fi ṣeré, má wọ̀ sùn nítorí ibí báyì a ní specific aṣọ tí àwọn òyìnbó má ń pè ní pyjamas a ní n bí báyì rárá. So anything tí mo bá kó sí kí n tó sùn ni má lò, má fi lọ sùn. Má dẹ̀ fi aṣọ ìdábora fi bo ara mi. Mo má wọ anything sà, bọ̀ mi kin wọ̀ top, ǹkan tí má wọ sókè mi kin wọ. Mo má kò wọ sòkòtò tàbí boxers mi ni mo wá wọ̀ nígbàtí mo fà, má fẹ́ lọsu.

Ṣé mo máa ń sùn ní ọ̀sán? Mo máa ń sùn ní ọ̀sán but kò kì í ṣe gbogbo ìgbà. Yes bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán but kò kì ń ṣe gbogbo ìgbà. Maybe tí-tí ara bá ti ro mí tí mo bá ti lo pain relief tán, màá lọ sùn. Tàbí nígbà tí mo ti jẹun tán tí mi ní ǹkankan ṣe lórí phone mi, màá lọ sùn. Tàbí nígbà tí mo ní ǹkankan ṣe lọ́sàn yẹn, màá lọ sùn. So, mo máa ń sùn lọ́sàn. Kókó lọ́rọ̀, kókó ọ̀rọ̀ ni mo máa ń sùn lọ́sàn. But kò kì í ṣe every, gbogbo, kò kì í ṣe lójoojúmọ́ lójoojúmọ́ but mo máa ń sùn lọ́sàn maybe bií ẹemarun lọ́sẹ̀, ẹemáarùn lọ́sẹ̀. Mo máa ń but, mo máa ń sùn lọ́sàn. Mo máa ń sùn ní ọ̀sán, yeah.

Mo fẹ́ràn strawberry. Kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Mo fẹ́ràn strawberry àti chocolate nìkan. Mo fẹ́ràn jù. Mo máa ń lá vanilla náà but kò kí ṣe gbogbo ìgbà. Mo fẹ́ràn strawberry àti chocolate. Mo fẹ́ràn strawberry àti chocolate. Strawberry àti chocolate ni màá ti mú, mú ice cream mi. Mo fẹ́ràn rẹ̀ dáadáa because flavour ni mo like jù. Chocolate àti strawberry àti vanilla ni mo máa ń mú. Mo máa ń lá, nigba ti mo lá ice cream mi.

Orin wo ni mo fẹ́ràn jù? Mo féràn àwon gospel music ti tàwa bi ti àwon orin Dunsi Oyekan, ti àwon orin Emma OMG Tẹ bá wò, orin wọn jẹ́ inspiration fún mi. Mo, mo nífẹ̀ẹ́ àwọn gospel music gan. Mo dẹ̀ nífẹ̀ẹ́ àwọn artist music bí i, bí i Burna Boy, bí i Davido ni mo nífẹ̀ẹ́. Mo dẹ̀ fẹ́ràn, mo-- but orin tí mo fẹ́ràn jù lọ ni orin Emma OMG gan gan. Bi orin e, eyokan ninu orin yen ni, a gbe okán wa sókè Ẹ, ẹyọkan nínú orúkọ ẹ̀, ẹ̀, "Ọba ni Jésù" ni ẹyọkan nínú orin tí Emma OMG kọ tí mo fẹ́ràn jù lọ dáadáa.

Bẹ́ẹ̀ni, phone mi wọ́n ti bá mi ṣíṣọ́, o máa máa ṣí fún ara ẹ̀. Mo máa ń fi àwọn file rẹ-- okay, ẹ bẹrẹ pé ṣé mo máa ń fi àwọn file mi pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi àwọn file mi pamọ́ sórí cloud. Àwọn ilé tí mo máa ń bẹ̀rù pé wọ́n máa sọnù, so mo máa fi sórí cloud tí phone mi bá sọnù gan, màá máa le access wọn. Àwọn important files mi, mo máa ń fi sórí cloud hen, mo máa ń fi pamọ́ sórí cloud. Àwọn important files mi, mo máa ń fi pamọ́ sórí cloud. So bẹ́ẹ̀ ni, mo máa ń fi file tó wà important, kò kì í ṣe àwọn file tí rubbish bí ex-videos hẹ́n. Mo máa ń fi àwọn file mi sórí cloud.

Kí ni àwọn ohun tí mo fẹ́ nínú lórí pizza? Ah, ó pọ̀. Mo like pizza gan so. Nǹkan tó wà lórí ẹ́ ó máta gan tí mo máa ń fẹ́ jẹ. Mo like tó bá fi cheese tó bá fi cheese sórí pizza mi, mo like e dáadáa. Tó bá fi beef, tó bá fi ẹran sórí pizza mi, tó bá fi-- wọ́n kì í fi ẹja bẹ́ẹ̀ yẹn but tó bá fi ẹja àti ẹran sórí pizza mi, mo like e gan. Àwọn meat, àwọn pizza tó máa ń lẹ́ran yẹn, mo like e gan. Àti tó bá fi àlùbósà sórí ẹ, tó bá fi tòmátò sórí ẹ tó máa ń pè ní pepperoni, tó bá fi sórí ẹ, ah mo like e gan. Mo like pizza gan so. Àwọn ohun tó-- àwọn kìnì gbọdọ̀ máa ta, mo like tó máa fi cheese, tó máa fi ẹran, tó máa fi gbogbo ẹ̀ sórí.

Ṣé mo fẹ́ràn láti jẹ oúnjẹ ní òpópónà? Rárá, mi, mi fẹ́ràn láti máa jẹ oúnjẹ níta jẹ-- àti jẹ nínú general. Mi fẹ́ràn láti máa ra oúnjẹ tí màá jẹ níta. Rárá àti rárá, mo like ki máa jẹ oúnjẹ mi nínú ilé. Oúnjẹ tí mo ṣe fún ara mi. Mi fẹ-- ni ti fẹ́ràn láti jẹ oúnjẹ ní òpópónà. Rárá, mi fẹ́ràn láti máa jẹ oúnjẹ ní òpópónà. Rárá.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Nígbà tí mo jẹ́ ọmọ kékeré, mo máa ń jí láárọ kùtùkùtù. Bí ikàn bíi ago méje, ago márùn, ago mẹ́fà ni mo máa ń jí láárọ kùtùkùtù. So mo jẹ́ ènìyàn tí ara mi wà used to it. Mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Bí, bí tí n máa lọ sí church, tí n máa lọ sí ilé ìwé, tí n máa lọ sí, tí n máa lọ sí anywhere sha, ara mi ó máa ń jí, ara mi máa ń jí mi ní láárọ kùtùkùtù. So mo ti wà used to it. Mo jẹ́ ẹni tí ó máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Mo jẹ́ ẹni tí ó máa ń jí láárọ kùtùkùtù gan gan.

Báwo ni mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ní ipa tí mo ní òun, ní ipa tí agbára mi le kà. Boya nínú owó tàbí nínú ọ̀rọ̀ tàbí nínú nkọ tí mo ní, maybe tàbí nínú oúnjẹ tàbí nínú bàtà. Méaybe ènì ye bá needì aṣọ, màá fún ní aṣọ. Tí bá ní, tí màá ní ni, kò kín ṣe pé màá lọ pàrà mi sórí rẹ. Tí mbàá ní so anybody tí mo bá fẹ́ fún ní ǹkan, fún ní ǹkan, mo máa fún ní anything so. Mi le, mi ì le fún èèyàn ní ǹkan tí mi ìbá ní. Ǹkan tí mo bá ní, màá fún ènìyàn, fún ènìyàn, fún ìrànlọ́wọ́.

Kí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ bí a ṣe ń gẹrun. Mo fẹ́, yes, mo fẹ́ kọ́ bí a ṣe ń gẹrun nítorí pé kí gẹrun níìsín, ó ń pa owó, ó ń pa owó wọlé ni, ó ń kó owó wọlé ni. Mo fẹ́ kọ́ bí a ṣe máa gẹrun. Gẹrun, gẹrun kò kín ṣe kẹ́tẹ kẹ́ máa dín rùn ó, te máa gẹrun. Ìbẹ yẹn ni mo fẹ́ ko àti tí a máa bá, àwọn system kí ni, àwọn hacking kí ni mo mọ, mo má, mo máa fẹ́ ko. But ó jẹ́ nnkan tí ó jẹ́ owó gidi tí a bá fẹ́ kọ́. So ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni tí a máa máa gerun, bí a ṣe ń gerun àti tí a, tí, tí a ṣe ń hack tàbí tí a ṣe ń create website àwọn kíni yẹ́n kíni yẹ́n, kíni kan kíni kan.

Oṣù wo ni a bí mi? Ní oṣù March ni a bí mi. Oṣù kẹta, oṣù kẹta lọ bí mi, oṣù kẹta ni wọ́n lọ bí mi nínú, sínú ìlú mi, sínú hospital. Nú, àwa méjì là wa, mi méjì là wa, èmi àti ìkejì mi. Wọ́n bí mi ní, nígbà tó lọ sí hospital nínú ọkọ̀ ni wọ́n bí mi. But ìkejì mi nígbà tó ti dé hospital lọ bí. So, but inú oṣù wo? Oṣù kẹta lọ bí mi sí. Oṣù kẹta ọjọ́ kíni lọ bí mi sí. Oṣù kẹta.

Báwo ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi? Mo máa ń try láti rántí àwọn àdéhùn mi. Mo máa ń fi sórí fóònù mi, mo máa ń kọ sílẹ̀ sórí fóònù mi níbi tí màá le rí i tí mo báa n tẹ fóònù mi àbí kí n kọ sínú ìwé kan àbí kí n fi sáàárín bible mi, bíbélì mi, kí n fi saa sáàárín bíbélì mi sóo. Mo máa ń, mo máa ń rántí àdéhùn mi dáadáa nítorí pé mi, mi kí ń fi síbi kankan mi. Mo máa ń, mo máa ń ṣaá fi síbi tí mo lè rí i, ibi tí mo lè access gidi. Mo máa ń fi àwọn, mo ma máa kọ́lẹ̀ ṣe à máa kọ́lẹ̀, máa kọ́lẹ̀. Ó depend bí, bí àdéhùn yẹn ṣe serious tó, but ibikíbí ẹnikẹ́ni tí mo báa ṣe àdéhùn sí, ó gbọdọ̀ jẹ́ èèyàn pàtàkì abí ó ń rán mi, ó ń rán mi lọ́wọ́ àbí mo fẹ́ ràn-án lọ́wọ́. Ehen, àdéhùn, ti mo máa ń fi àwọn documents mi ní.

Nígbà tí òjò bá ń rọ̀ tí o bá tí n ba wà n lé, kí ni mo máa ń ṣe? Nígbà tí òjò bá ń rọ̀ tí o bá tí n ba wà n lé, màá màá lọ sórí bed mi, màá charge phone mi nítorí pé tán bá mú iná lọ mi ò lè tẹ phone mik màá wá sùn, má tẹ bed mi nígbà tí òjò bá rọ̀ nígbà tí mo wànlé ni o, but nígbà tí mo wà ní ibi iṣẹ́, màá try láti to everything so that òjò ò ní wọ inú ibi tí mo fi kíni mi sí ni that's-- ní ibi iṣẹ́ mo máa ń try láti pa gbogbo maybe gbogbo anything gbogbo kíni tí a ń lò tí a lò, má dẹ̀ cover gbogbo drum nítorí pé mo ń ṣiṣẹ́ ní farm. Oúnjẹ wa, wọ́n dẹ̀ wà nínú drum oúnjẹ ẹja ló wà nínú drum. So má cover everything màá ṣe gbogbo ǹkan tí mo fẹ́ ṣe kíákíá kí iná má lọ most of the time sha nígbà tí òjò bá rọ̀, mo máa ń sùn nítorí pé òtútù yẹn má ń jẹ́ kí n sùn dáadáa òtútù yẹn má ń jẹ́ kín sùn.

Ọjọ́ méló ni mo ní fún ìsinmi ọdún, ọ̀dọọdún? Mo ní, a máa ń pin, a máa ń pin níbi iṣẹ́ wa, a máa ń pin, so nínú ọdún kan mo lè ní, mo lè ní bí, ìsinmi bí mẹ́ta nínú ọdún kan. So first one mo lè ní bí ọjọ́ mẹ́ta fún ìsinmi, second one mo lè ní bí ọjọ́ méjì fún ìsinmi, third one mo lè ní bí ọjọ́ méjì. Third one yẹn ó máa fẹ́ bọ́ sí nínú ọdún, ọdún, ọdún, ó máa fẹ́ bọ́ sí, ìgbà ọdún third, third one yẹn. So, mo, so ọ̀ní, so ẹ jẹ́ ká total rẹ̀. Da bá ploosi, da bá kaa gbogbo e ní seven, da bá kaa gbogbo e ní seven àti mẹ́ta àti méjì ó jẹ́ twelve days. So ọjọ́ méjìlá, ọjọ́ méjìlá ni mo máa ń, lófo, ni mo máa ń ní ìsinmi ní ọ̀dọọdún.

Ṣé Wi-Fi mi o yára tó? Yára tó rara. Wi-Fi mi ò, nǹkan ti ẹ́ yára rara nítorí pé mi kí ń, mi a ní Wi-Fi tó tóbi. Wi-Fi tí mo ń lò ni ti ẹ̀gbọ́n mi, ó dẹ̀ máa ń lò dáadáa so kò kí n fí lè sílẹ̀. So mi lè sọ pé Wi-Fi mi yára àbí kò yára, but ní sín sín ni o, jẹ́ pé Wi-Fi mi ò yára tó nítorí pé tí máa tí mo lò kò ní máa ṣe, kò ní máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe like data mi, Wi-Fi yẹn kò ti ẹ́ ní lè open àwọn link kan àwọn kiní kan, kò kí n sí network ẹhẹń sí orí Wi-Fi yẹn nítorí pé kò kí n ṣe Wi-Fi tó tóbi.

Ah! Bí ọdún méjì sẹ́yìn. Nígbà wo ni mo kẹ́yin lọ sí ilé ìwé? Bí ọdún méjì sẹ́yìn mo kẹ́yin lọ sí ilé ìwé. Mo sì fẹ́ lọ sí ilé ìwé gíga o, but is as at now presently, ó ti jẹ́ ọdún méjì tí mo lọ sí, mo ti lọ sí ilé ìwé.

Ṣé mo ti, ẹ bẹ̀rù pé ṣé mo ti lọ sóde rí? À, ní, níbi tawa yìí, máa ń lọ sóde dáadáa. Mo, mo á máa lọ sóde. A máa ń lọ sí ibi wedding, a máa ń lọ sí òde ìgbéyàwó, a máa ń lọ sí òde birthday, a máa ń lọ sí òde púpọ̀. Mótí ẹ ṣẹ̀ṣẹ̀ lọ sí ẹ̀kọ́ ní, ní ọ̀sẹ̀ tó kọjá yìí, mo máa ń lọ sí òde dáadáa. Ẹ sọ pé mo lè sọ̀rọ̀ lórí anything, so mo máa ń lọ sí òde. Mo ti máa ń tẹ̀lé mọ́mì mi dáadáa nítorí pé àwọn, àwọn ìyá wa ló máa ń lọ sóde dáadáa, so mo máa ń pick anybody. So èmi mo máa ń tẹ̀lé wọ́n lọ sí òde. Àwọn àbúrò mi ò kí ń lọ bẹ́ẹ̀, but èmi ni mo máa ń lọ dáadáa sí òde.

Ẹ bẹrẹ pé ṣe mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora nígbà tí mo máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mi, mi ní self confidence tó, tó àwọn kíní ẹ̀, ṣo máa ń ní ìrora níwájú àwọn ènìyàn. Kò kín so bẹ́ẹ̀ fit mi. Máa di máa sọ mi kín like e bí mo máa ń sọ̀rọ̀ but àwọn ènìyàn ṣo pé ó wà ókun, mo wá okay láti máa bá sọro but mi kín, mi like it.

Ẹ̀ bere pé báwo ni mo máa ń dahun phone mi ní ibi iṣẹ́. Mo máa ń sort àwọn kini files mi. Mo máa ń sort wọn dáadáa kí n tó lè gbé phone mi nítorí pé tí mo bá gbé phone mi, mi ò ní lè ṣe ìse èèyàn pẹ̀lú ọwọ́ kan. So mo máa ń step outside, mo máa ń lọ síta tí mo bá fẹ́ gbé phone, abí mo lọ sínú, mo lọ sínú office mi, màá ti, maa wáa gbé call mí, mi kọ, mi kọ kí n, mi kọ lè gbé phone mi anyhow ni ibi iṣẹ́ nítorí pé màá le, mo máa máa disturb àwọn èèyàn tó ń ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni, ṣe mọ, ṣe mọ mọ àwọn aládùúgbò mi? Mo yẹ́ bẹ́ẹ̀ni, mo mọ wọ́n dáadáa nítorí pé mo ti ń gbé níbi báyìí fún ayé mi, fún ìgbésí, ìgbésí ayé mi. So mo ti ń, mo mọ everybody tó bá wá, anybody tó bá lọ, mo máa ń, mo mọ, mo mọ wọ́n dáadáa. But mi ò lè mọ àwọn personality mọ, but mo mọ, mo lè mọ wọ́n bí ẹni tó jẹ́ ní àdúgbò wa nítorí pé mo ti gbé bíbáyìí fún òtí pẹ́, fún àsìkò tó pẹ́ mo ti gbé níbi báyìí. So mo mọ gbogbo àwọn aládùúgbò, mo ti ẹ, mo ti ẹ mọ àdúgbò mi dáadáa. Mo lè, mi lè sọ níbi báyìí, but mo mọ everybody. Mo mọ every single person tó wà nínú àdúgbò mi.

Ẹ beere pé ìgbà mélòó ni ìrìn-àjò mi máa ń lọ, ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà. À, bí minutes bí mẹ́ta, bí three minutes at most nítorí pé ibi iṣẹ́ mi ò jìnnà rárá sí ilé mi. Bí ilé, ilé ìkẹ́ wà sí ilé mi. You know, street ni ibi iṣẹ́ mi kò tẹ-- kò jìnnà rárá. So, ó máa ń tó mi ní three minutes, bí minutes mẹ́ta láti bíbai lọ sí ibi iṣẹ́ mi.

Ah! Rárá, mi jẹ ẹni tí kò kí n jẹ ẹran. Mi jẹ vegetarian. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo máa ń jẹ ẹran, ẹni type of ẹran ṣá. Ẹran tí mo ti like ni chicken. Mi like àwọn-- mo máa ń jẹ àwọn màálù náà, but ó máa ń sú mi tí máa ti jẹ, but chicken máa ń lọ lè straight mi. But mo jẹ ẹni tó máa ń jẹ ẹran. Mi kì í jẹ ẹni tí kò kí n jẹ ẹran. Mo jẹ ẹni tó bá jẹ ẹran dáadáa, mo máa n jẹ ẹran. Anytime tí wọ́n bá ti gbé ẹran síwájú mi, kí n dẹ̀ ní toothpick, kí n dẹ̀ ní minerals. Ah! Má jokó ti i ni o. Má jokó ti. Ah! Enjoyment bẹ̀rẹ̀.

Bẹ́ẹ̀ni, ta ni o fi ń bín? Ṣé mo máa ń bínú nígbà tí mo bá, tí mo bá wà nínú oko? Bẹ́ẹ̀ni, mo máa ń bínú nítorí pé àwọn ẹ̀fọn máa ń pọ̀ nínú oko wa. Àwọn ẹ̀fọn, àwọn kíní, àwọn ẹ̀fọn máa ń pọ̀ nínú oko wa, àti tí èmi ni kò máa wà bẹ́ẹ̀, ó máa wá boring. Èmi lì bá anybody sọ̀rọ̀. Mo máa ń bínú nítorí pé òru náà, òru a dẹ̀ ní ibi tí a máa jòkó sí tí òrò òní bá wà. Òru náà máa ń ṣe mí bí bákan. Èmi láìkẹ́ rárá, mo máa ń bínú nígbà tí mo wà nínú oko.

Bẹ́ẹ̀ni náà, tí mo bá lọ sí oko mi máa ń, mo máa gbé oúnjẹ lọ tàbí mo mọ ọ́ dá ní màá dé lọ síbi tí mo máa ra ǹkan. Màá dé lọ ra ǹkan, mo máa jẹun nínú oko mi every day. Kò kì í ṣe nǹkan tí ó wa surprising. Mo máa jẹun nínú oko mi lọ́dà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù nítorí pé, a kìí n, kò need kí a gbé ara wa jáde ká fi owó gbé ara wa lọ sí ibi ìpàdé. So, fóònù ń jẹ́ kí ìpàdé wà, wà less stressful. Kò tẹ́ kí yíyẹ nínú ẹ̀wà, kò tẹ́ kí niwà lára rárá. Nítorí pé a máa ṣe gbogbo ẹ̀ lórí fóònù. A nílò láti máa gbé transport láti máa san owó transport láti lọ sí meeting place wa. So fóònù, mo fẹ́ràn láti, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù dáadáa nítorí pé ó easy gan, kò dẹ̀ sí stress lórí ẹ̀, kò dẹ̀ sí, ẹ́, kí ni, ìpọ̀jù lórí ẹ̀ rárá.

Ah! Èmi, báwo ni mo máa ń tọ́jú e kaná mi? Mo máa ń, mo, mo máa ń lọ sí ibi, ibi kan wà tí ẹ́ tí a máa ń, ibi kan wà tí ẹ́ tí a máa ń, ehm, trim ekaana wa nítorí pé tó bá gùn, o máa ma dọ̀tí ni. Mo dẹ̀ máa ń nu everyday but mo, mo, mo láìk ẹ́ tó bá, tí economy bàbá ni tí mo máa gbé lọ sí àwọn tó máa ń ṣe manicure àti pedicure, tí ó máa ń ṣe èékánná ọwọ́ àti èékánná ẹsẹ̀. Ti mo máa ń tọ́jú èékánná mi dáadáa nítorí pé, imọ́tótó jẹ́, jẹ́ olùṣègun aàrùn gbogbo. Ǹkan tán máa ń pè é ni yẹn imọ́tótó ló, lóleṣẹ́ ségun aàrùn gbogbo. Nítorí pé tí ǹ bá nu ọwọ́ mi, tí ǹ bá nu èékánná mi, o máa ma dọ̀tí lọ ni mí dẹ̀ lè jẹun. Nítorí pé àwọn oúnjẹ kan ń bẹ tí ẹ máa fi ọwọ́ jẹ́, tí ǹ bá, tí ǹ bá dé nu ọwọ́ mi, mi lè jẹ́ nítorí pé ìdọ̀tí ynẹ́ máa ma wọ inú oúnjẹ mi, ó dẹ̀ máa wọ inú ẹnu mi, ó dẹ̀ máa fa àìsàn.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Nígbà tí mo, mo bá lọ síbi iṣẹ́ tí, tí, ẹm, mébi nǹkan bá ko, ìbọn, nǹkan bá ṣẹlẹ̀ tí a plan níbi iṣẹ́ tó máa jẹ́ pé a máa fa time táa máa, a máa fa àsìkò táa máa ṣe iṣẹ́ yẹn, so máa, máa jẹ́ kí n máa ṣiṣẹ́ ju wákàtí tí mo, tó yẹ kí n ṣi, tó yẹ kí n ṣiṣẹ́ lọ. So yes, bẹ́ẹ̀ ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nítorí àwọn reason tí àwọn nkàn, àwọn unforseen incident tí àwọn oyìnbọ máa pè, tí àwọn oyinbọ máa ń sọ. Ìdí nìyẹn ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Ṣé mo ní ìwà tó dára nígbà tí mo máa ń jẹun? Mi ò ní sọ pé, mi ò ní sọ pé ìwà pé ó perfect o, but mo ní ìwà tó dára ẹ, nítorí pé mo ní àwọn ìgbésẹ̀ tí mo máa ń gbé nígbà tí mo bá fẹ́ jẹun. Nítorí pé mi kò lè jẹun enihao. Láàkọ́kọ́, màá kọ́kọ́ jókòó náà, màá kọ́kọ́ wá ibi jókòó, màá dẹ̀ wá, náà má, má, má wá oúnjẹ náà, màá wá omi ṣẹ́gbẹ̀ẹ́ mi, màá dẹ̀ má wá, màá wá hanga ṣe súrá yín kí n tó má-- so mo má-- mo, mo ní ìwà dára, mo, mo ní ìwà dára nígbà tí mo máa ń jẹun. Bẹ́ẹ̀ ni, mi kì í sọ̀rọ̀ nígbà tí mo máa ń jẹun, mi kì í ṣe-- mi kì í jẹun, mi, mi, mi, mi kì í jẹun àti tẹ fún papọ̀. So mo, mo ní ìwà dára, bẹ́ẹ̀ ni mo ní ìwà dára nígbà tí mo máa ń jẹun.

Mo máa ń rọra pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi, àwọn òṣìṣẹ́ mi tó wà ní ibi iṣẹ́, mo máa ń rọra pẹ̀lú wọn, ṣúrà w-ṣúrà wọn, wọn ò ní máa bínú sí mi, wọ́n máa ṣiṣẹ́ dáadáa tí wọ́n mọ̀ tí, tí wọ́n bá mọ̀ pé ẹni tí wọ́n bá ń ṣiṣẹ́ ó, ó mọ iṣẹ́ gan. Ó dẹ̀ wà friendly, ó wà nice. Ìdí nìyẹn tí mo máa ń ṣiṣẹ́, mo, mo máa ń wà friendly pẹ̀lú wọn, mo máa ń darapọ̀ mọ́ wọn dáadáa, mo máa ń bá wọn sọ̀rọ̀, mo máa ń bá wọn ṣeré. But tí máa tó bá di iṣẹ́, mo máa ń correct wọn níbi tí ó yẹ kí n correct wọn náà ṣá.

Kí ni ẹ̀tọ́ mi fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀ a kí ń gbá owó, ní ìparí ọ̀sẹ̀ a kí ń gbá owó, but ìparí oṣù la máa ń gbàá, loṣu loṣù la máa ń gbàá. So tí mo bá calculate dáadáa, so máa jẹ́ thousand ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀, ten thousand naira. Nítorí pé àwa máa ń deal pẹ̀lú náírà ni, a kí ń deal pẹ̀lú dollars níbi bayii, náírà ni. So mi ten thousand lọ́sẹ̀ ọ̀sẹ̀, ten thousand naira lọ́sẹ̀ ọ̀sẹ̀

Oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jùlọ. Mo fẹ́ràn jù December, oṣù ìparí lọ́dún ni mo fẹ́ràn jù nítorí pé a máa ń jaiye dáadáa níbi báyìí. A máa ń jaiye nítorí pé Kérésì àti ọdún new year. A máa ń j'ai dáadáa níbi báyìí. Party, a máa ń ní party ni everywhere, party ní iwájú wa, party lẹ́yìn wa, party lọ́tun wa, party ní oṣi wa. A máa ń ní party everywhere nínú ọdún ẹ, nínú oṣù ìparí. Oṣù ìparí ni mo fẹ́ràn jùlọ tí mo máa ń pè ní December. December ni mo fẹ́ràn jùlọ nínú, nínú gbogbo oṣù tó wà nínú kàléńdà wa. December ni mo fẹ́ràn jùlọ.

Kí ni o máa ń ṣe kío tó lọ sùn? Mo máa ń check fóònù mi. Nígbà tí mo bá fẹ́ sùn, màá gbé fóònù mi, màá check é maybe mo ní message, nítorí pé throughout ọjọ́ yẹn mi nílé, throughout ọjọ́ mi nílé yẹ fóònù mi wò nítorí iṣẹ́ so alé, màá check gbogbo ẹ̀. Máa fọ ara mi, màá lọ wẹ̀, màá fọnu, màá wọ aṣọ alẹ́ mi, màá dé tẹ bed mi, màá dé lọ sùn. Mo máa ń ṣe nǹkan tó pọ̀ tím bá fẹ́ sùn. Màá sá fi àwọn kíni tí a máa ń fi sojú, so that ojú wa ò ní ṣí bí eyes blinder tí a máa ń wọ sojú ṣá. Àwọn ìbọ̀ wá máa ń wọ sojú. Mo ní ẹ̀yọ̀ kan nílé so mo máa ń wọ.

Ṣé mo ní aṣọ wíwẹ̀? Rárá, aṣọ wíwẹ̀ tí ẹ máa ń, tí àwọn òyìnbó máa ń pè ní bathing suit, mi ni, mi ní aṣọ wíwẹ̀ rárá nítorí pé àwa à kí ń, a máa ń bọ́ gbogbo aṣọ wa nígbà tí a fa, a bá fẹ́ wẹ̀ nínú tólẹ̀, nínú bathroom wa nínú ilé. A máa ń bọ́ gbogbo aṣọ wa, a máa ń bọ́, a máa ń fi kọ̀nkọ̀ àti ọṣẹ, a máa fi fọ gbogbo ara wa, a kì ń lo bathing suit bí i tí wọ́n pé ni aṣọ wíwẹ̀, a kì ń lò.